Kọ̀ǹpútà, èyí ta mọ̀ sí laptop ti ilé iṣẹ́ Dell, òhun ni mo ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Bó ti lè jẹ́ pé ti ilé iṣẹ́ HP, òhun ni mo lò tẹ́lẹ̀. Àmọ́ nítorí iṣẹ́ tí mò ń ṣe, òun ló jẹ́ kí mà lọ kọ̀ǹpútà ti ilé iṣẹ́ Dell.

Rárá o, mi ò ní ìrọ̀rà nígbà kúgbà tí n bá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Mo jẹ́ èèyàn kan tó jẹ́ wípé mi kì í máa sọ̀rọ̀ púpọ̀, àmọ́ tó bá tọ́ àsìkò láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn mi ò kín ní ìrọ̀rà.

Ètò ìdárayá mi, ó pojú ọ̀ṣunwọ́n. Nítorí ìgbàkúugbà tí n bá jí ní òwúrọ̀, mo máa ń ya ìsẹ́jú mẹ́ẹ̀dógún tàbí ìsẹ́jú ogún sọ́tọ̀ fún ètò ìdárayá. Nítorí mo mọ ànfaàní tí ìdárayá máa ń fún ago àrá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó máa ń mú mi mọ̀ sí nípa ìtàn Yorùbá àti nípa ìtàn àwọn bàbá ńlá wa àti nípa bí wọ́n ṣe tẹ oríṣiríṣi ilẹ̀ wa dó. So ó máa ń jẹ́ kí n óyé síi nípa ìtàn Yorùbá.

Rárá o, èmi ò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan. Kò sí oúnjẹ tí kò lọ lẹ́nu mi. Bí mo ṣe wà yìí, oúnjẹ kò kí máa ń sú mi. Mo lè jẹ oúnjẹ kan ṣo, fún ọjọ́ pípẹ́, fún ọjọ́ méje, ọjọ́ mẹ́ta, kí máa jẹ́ kí máa jẹ́. So mi ò ní ìkórira sí oúnjẹ kankan, torí bi mo ṣe wa ní ìfẹ́ oúnjẹ lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni àti bẹ́ẹ̀kọ̀. Nítorí ìbéèrè yẹn o gbára lé wípé oúnjẹ yìí ṣe á gbé fún mi ni àbí a ò gbé fún mi. Bí àpẹẹrẹ tí mummy mi, ìyá tó bí mi bá gbé oúnjẹ fún mi, oúnjẹ tó jẹ kú, máa gbà máa jẹ. But tí ará ita bá gbé oúnjẹ tó jẹ kú fún mi, mo, mi ò lè jẹ ẹ́. Nítorí náà ni mo ṣe ní bẹ́ẹ̀ni àti rárá.

A bẹ́ẹ̀ni etí mi dára lọ́pọ̀lọpọ̀. Ó ń gbọ́ ọ̀rọ̀ ketekete. Kódà kí èèyàn má sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ lẹ́gbẹ́ mi, má gbọ́. Kí èèyàn sọ ọ̀rọ̀ níbi tó jìnà, má gbọ́. Etí mi ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́ déédé, ó ń ṣiṣẹ́ dáradára.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn kan tí ó máa ń ṣe ètò ǹkan ní ọ̀pọ̀lọpọ̀ nítorí wípé mi ò fẹ́ràn kí ǹkan máa dé bá mi lójijì. Ǹkan tó bá yẹ kí ti ṣe má ti kọ̀lẹ̀ létòlètò mo dẹ̀ máa ń ṣe gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe kọ wọ́n lẹ nítorí wípé kí ǹkan lè bá mà lọ létòlètò.

Ìgbà tí mo gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn, èyí ni nígbà tí mo ṣì wà ní ilé ẹ̀kọ́ gíga pátápátá, ìyẹn níbí ọdún márùn-ún sí mẹ́fà sẹ́yìn. Ní ọjọ́ náà, mò ń lọ sí ilé ẹ̀kọ́, bí mo ṣe ń lọ kò sí ọkọ̀ ní pópónà tí ó máa gbé mi. Mi ò dẹ́fẹ́ dé pẹ́ dé ilé ẹ̀kọ́, mo ní láti gun ọkọ̀ akẹ́rù kí n lè tètè dé ilé ẹ̀kọ́ láti gbá ẹ̀kọ́.

Mo máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ mi ṣiṣẹ́ ní ibiṣẹ́. Nípa bí bá wọn sọ̀rọ̀, nípa ọ̀rọ̀ tó jọ mọ́ ọ̀rọ̀ ìṣe àti tí kò jọ mọ́ ọ̀rọ̀ ìṣe. Mo máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa, mo dẹ̀ máa ń wò ìṣe sí wọn àti ìhùwàsí wọn. Ẹlòmíì, ìgbàmíì wọn ò ní fẹ́ sọ̀rọ̀, wọn ò ní fẹ́ bá ẹ̀yàn kankan sọ̀rọ̀. Ìgbàmíì tí bá ríi pé ẹlòmíì ojú rẹ̀ kọ́rẹ́ lọ́wọ́, mo máa ń sún mọ́ lára àwọn tajo ń ṣiṣẹ́, mo máa sún mọ́, mo máa béèrè wípé kí ló ṣẹlẹ̀ tó ju ẹfin kọ́rẹ́ lọ́wọ́. Nítorí náà, mo máa ń bá àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ mi, mo máa ń bá wọn ní ìbáṣepọ̀ tó danmọron.

Ní ọ̀pọ̀ ìgbà, ago mẹ́rin òru ni mo máa ń ṣètò agogo ìjí mi sí. Ìdí ni pé tí agogo ìjí mi bá jí, bá jí mi ní ago mẹ́rin, òrun sì lè wà lójú mi. Mo máa wá tẹ̀síwájú fún bí ọgbọ̀n iṣẹ́jú kí ago ìjí mi kó lè jí mi lẹ́ẹ̀kan si. Nítorí ẹ́ ni mo ṣe fi sí ago mẹ́rin òru. Ní èyí tó dá mi lójú pé kí ó tó di ago mẹ́rin àbọ̀ àbí ago márùn ún, ń ó ti jí.

Ọ̀pọ̀ ìgbà tí n bá fẹ́ lọ sùn mi ò kí máa ń wọ ǹkankan. Nítorí wípé ní ọ̀pọ̀ ìgbà yì ni ó máa ń nimí lára tí n bá wọ aṣọ sùn. Mo fẹ́ràn kí ó jẹ́ pé mi ò ní wọ ǹkankan sùn ní ọ̀pọ̀ ìgbà tí n bá fẹ́ lọ sùn. Àmọ́ mo máa ń lo aṣọ ìbora nítorí òtútù.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wọ fìlà lọ́pọ̀lọpọ̀ nítorí fìlà ó máa ń jẹ́ kí ojú gún regé, ó dẹ̀ máa jẹ́ kí ojú rẹwà. Mo dẹ̀ fẹ́ràn rẹ̀ lórí tí nígbà tí mo bá wọ native, èyí native yìí ó máa ń jẹ́ kí fìlà dára kí ó yọ lára aṣọ torí ẹ mo fẹ́ràn fìlà.